Kí ni o máa ń ṣe bí iná kò bá sí fún ọ̀sẹ̀ kan? Tí mo bá nílò iná, màá tan generator. Tí mi ò bá sì nílò iná, mo ní rechargeable fan tì òrù bá ti mu, màá tan.

Sọ fún wa bí ẹ ṣe ń rán àwọn àgbà àdúgbò lọ́wọ́. Àgbàlagbà tó bá nílò ìrànlọ́wọ́ ní àdúgbò, a máa ràn wọn lọ́wọ́ láti pọn omi wọn tàbí láti bá wọn gbé ẹrù tó bá wúwo.

Wà nípa wíwólẹ̀ tàbí ìkúnlẹ̀ nígbà ìkíni. Ni ilẹ̀ Yorùbá, ó jẹ́ àṣà àti ìṣe ọmọbìnrin tó bá fẹ́ kí àgbàlagbà kí ó fi orókún méjèèjì kúnlẹ̀ láti kí àgbàlagbà.

Lé èrò rẹ̀, se ènìyàn yípadà bí wọ́n ṣe ń dàgbà. Pe a bá ṣe ń dàgbà, ní ọgbọ́n àti òye, ìmọ̀ wa ṣe ń pọ̀ sí. Ṣùgbọ́n tí ènìyàn bá ti wá dàgbà tó ti dárúgbó, a tún máa wùwà bí ọmọdé.

Sọ fún wa nípa àkókò ìkórè. Àkókò ìkórè jẹ́ ìgbà tí a máa ń sẹ ayẹyẹ tí a sì máa ń dáná oúnjẹ. Jollof rice ni oúnjẹ tí a sábà máa ń sè ní àkókò ìkórè.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo ní ààyè tó pọ̀ láti lè lo àkókò pẹ̀lú ẹbí tí mo bá ti de láti ibi iṣẹ́.

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní agbègbè rẹ. Àṣà ìgbéyàwó, óun ní pé ọkọ á kó oúnjẹ wá, iṣu, epo, wọ́n á kó ẹrù wá fún ìyàwó, wọn bá fẹ́ fe.

Sọ fún wa nípa ìgbà tí o sọnù ni ibi tí o kò mọ̀. Ọ̀pọ̀ ìgbà ni mo ti sọnù, ṣùgbọ́n mo ní àǹfààní láti máa béèrè lọ́wọ́ àwọn ènìyàn won á sì ju we fún mi.

Sọ fún wa bí àárọ̀ rẹ ṣe máa ń bẹ̀rẹ̀. Àárọ̀ mi máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà òwúrọ̀ kùtùkùtù lẹ́yìn ìgbana gbogbo iṣẹ́ ilé mi la máa n ṣe. Taba sí ti ṣe e, màá rí pé kò sí ohun kan tí tó ṣẹ́ kù mo. Aa tun gbogbo inú ile seni.

Báwo ni o ṣe máa ṣe ìdúnadúrà? Ọjà rirà ní àdúgbò mi, òní pé a máa dúnadúrà tí ìna bá sì wọ̀, màá ra ọjà náà, ṣùgbọ́n tí ìna bá wọ̀, màá tún yẹ ibòmíìwo.

Sọ fún wa nípa ìrìn-àjò rẹ tí ó jìnnà jù. Ìrìn-àjò mi tí ó jìnnà jù òhun ní ìrìn-àjò lọ sí ìlú ọkọ mi ní agbègbè Benue.

Fún wa nípa àmàlà, àmàlà jẹ́ oúnjẹ tí àwọn Yorùbá yàn ní àyin pápá jùlọ, Ọ̀yọ́, Ìbàdàn, Ọ̀ṣun. Wọ́n máa ń jẹ àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì.

Báwo ni ò ṣe mọ ẹni tí o lè gbẹ́kẹ̀lé nínú wòn? Nínú ọ̀rọ̀ tí ènìyàn bá sọ ìdáhùn tí àwọn ènìyàn bá dáhùn lo ma mo ẹni tí òye kí o gbẹ́kẹ̀lé.

Ní òrùn, kíni ò sọ ibìkàn di ilé? Ènìyàn ló máa ń sọ àgbègbè di ilé tàbí ìlú tí àwọn ènìyàn bá ti ń gbé níbẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tọ sì ń bí i.

Sọ fún wa nípa oúnjẹ tí o rántí fún ìgbà pípẹ́. Rántí àdàlú. Àdàlú jẹ́ oúnjẹ tí a máa ń sè ẹ̀wà àti àgbàdo papọ̀.

Báwo ni o ṣe máa ń dájú pé ọjà rẹ dáa? Mi o kin ra ọjà tio dára si orí ìgbà. Àwọn ọjà tí mò ń tà rẹ̀ ni ó jẹ́ ojúlówó ọjà.

Báwo ni o ṣe ń dáàbò bo àyè ìkọ̀kọ̀ rẹ lórí. Íńtánẹ́ẹ̀tì? Ní ṣe gbogbo nǹkan tí mo bá ṣe lórí íńtánẹ́ẹ̀tì, mo máa ń fi àwọn kan pamọ́, mo sì máa ń.

Sọ fún wa nípa gbegiri àti ewédú. Gbegiri àti ewédú jẹ oúnjẹ fún ìjèbú, Ibadan, Oyo. Ó jẹ́ oúnjẹ tí a máa fi àbọ jẹ ti a ń pè é ní àbùlà.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Mo fẹ́ràn èso ọ̀gẹ̀dẹ̀ ní jíjẹ àti èso apple ní eso ti mo fẹ́ràn láti jẹ.

Sọ fún wa nípa ìlẹ̀kẹ̀ àti ohun tí wọ́n fi ń ṣe. Ìlẹ̀kẹ̀ jẹ́ ohun tí àwọn obìnrin máa ń wọ̀ sí idi. A sì ní àwọn ìkéké tí a máa ń wọ̀ sí ọrùn. A sì máa ń fi sí etí àwọn ìlẹ̀kẹ̀.

Ṣàlàyé òfin eré tí ó ṣe nígbà èwe. Àwọn òfin eré tí a ṣe nígbà èwe opọ̀ lọ́pọ̀lọ́pọ̀, ó sì pọ̀ yàturu òfin oríṣiríṣi lo wá.

Nígbà wo ni o ma n ra ero ayarabiasa. Ìgbà December ni mo máa ń nífẹ̀ẹ́ sí láti ra ẹ̀rọ ayélujára torí nkan máa ń wálẹ̀ ní àkókò náà.

Saláyé oúnjẹ tí o fẹ́ràn tí ẹnìkan lè mọ ìjóna rẹ̀. Oúnjẹ tí mo fẹ́ràn jù tí ó ṣe ní ìfẹ́ sí òun ni ẹ̀wà àti ọ̀gẹ̀dẹ̀. Mò ní ìfẹ́ rẹ̀ dáadáa. Mo lè jẹ́ láàárọ̀, mo lè jẹ́ lọ́sàn-án kò sígbà tí mi o le jẹ́.

Sọ fún wa nípa ìgbà tí àjèjì rán ọ lọ́wọ́. Àpọ̀rọ́ tí nígbà tí mo lọ sí ìkan àjèjì tí mi ò mọ̀, nígbà tí mo ṣìna wọn, wọ́n darí mi, wọ́n sì rán mi lọ́wọ́ dé ibi tí mò ń lọ̀.

Sọ fún wa nípa ìwé tí dúró lọ́kàn rẹ. Ìwé tó dúró lọ́kàn mi ni ìwé, ìwé tí ní ká, ìwé ọ̀tí ọkọ̀ tí mo kọ́ nígbà tí mo wẹ̀ university.